Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe, òun ni pé mo máa ń tò wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ìpele ìpele, bí wọ́n ṣe ṣe pàtàkì sí, àti pé yàtọ̀ sí bí wọ́n ṣe ṣe pàtàkì sí, mo tún máa ń tò wọ́n bí wọ́n ṣe, bí mo ṣe gbọ́dọ̀, bá àsìkò tí mo gbọ́dọ̀ ṣe wọ́n sí, mi ò fẹ́ kó kọjá àsìkò.

Báwo ni mo ṣe máa ń ṣe ìdúnàádúrà? Mo máa ń ṣe ìdúnàádúrà nípa bí mo ṣe rí pé nǹkan yóò pé mi. Tí ó bá ṣe pé mi sí, óun mo ṣe máa ń ṣe ìdúnàádúrà, tí kò bá ti pé mi, èmi ò ní ṣe àbí mi ò sì ní rá.